Oúnjẹ tí mo fẹ́ràn jù gidigidi gan, ọ̀nà ni dòdò àti ẹ̀wà. Kí ó bá mi fi èdè síi, o máà ń fẹ́ràn rẹ̀ gidigidi gan, ṣùgbọ́n ó má a n ṣe ni, o n ṣe ni láǹfààní ní àgọ́ ara gan. Gbogbó ìgbà tí mo bá ti jẹ ẹ́ bá iṣẹ́ lara mi má n wà ló má n tutù tí inú mi má n dùn sí i gan.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ wa lóòrèkóòrè. Ìgbà mí àwọn ọ̀gá wa wọ́n máa yan bí èèyàn mẹ́ta sí mẹ́rin tá ò jọ ṣe papọ̀. Ìgbà mí wọ́n á sì máa yan èmi nìkan. Sugbon tan bá yan èmi nìkan yẹn, ó máa ń ṣòro fún mi gidi gan. Mo máa ń like ki àwọn kan máa yàn wa papọ̀ ká jo máa jadẹ́ pápọ.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ funfun lóòrèkóòrè gan, bikọ ó máa dára lára mi. Tí àwọn ọ̀rẹ́ mi gan bá tú wo, a máa ni ha á, kí ló dé? Á, aṣọ ẹ ló fìtì ẹ́ yìí. Ṣùgbọ́n ohun tí ó wà níbẹ̀ ni pé ó máa ń tètè dọ̀tí. Ó mo fẹ́ràn rẹ̀ girigiri gan. Ẹni tó bá lọ́bùn ò le máa wọ aṣọ funfun, nítorí pé ẹni tó bá lọ́bùn kò lè wọ̀ ọ́, ó máa kó bó mọ́ lọ́run ni. Èmi like kí n máa wọ̀ ọ́ ní òrèkóòrè torí ẹ́ mo ra oríṣiríṣi, oríṣiríṣi ni mo ra tí mo máa ń mú, tí bá dẹ̀ tí wọ̀ọ́ tán lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni màá fọ̀ kó má bá kò bó. Mo ṣé ń ṣe nìyẹn. Aṣọ funfun jẹ́ aṣọ tí àwọn Yorùbá tí wọ́n pọ́n lé láwùjọ lókè òkè gan. Aṣọ funfun jẹ́ ohun tí ó dára jù lọ.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Sé o mọ̀ bí a ti ń. Mo mọ̀ bí a ṣe ń ya àwòrán dáadáa. Nígbà míràn, mo máa lo fóònù mi. Nígbà míràn, mo máa lo fóònù àwọn ọ̀rẹ́ mi kí wọ́n yá mi ṣùgbọ́n kí n má ya ara mi ni mo fẹ́ràn jùlọ. Ìgbà míràn tí n bá lo fóònù, ó ní kíní. Maṣíìnì kékeré kan tó fi ń ya fótò, mo máa ń lo ìyẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni pé kí n má a lo. Mobile phone mi kí n fi ya ara mi bó ṣe wù mí.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, àwọn ọ̀rẹ́ mi imìí won máa ń pè mí ní Sarotẹ, àwọn mìí won a sì máa pè mí ní Àrọ̀tẹ̀ baba. Láàrín àwọn ọ̀rẹ́ láwùjọ ní súkúrù mi wọ́n máa ń pè mí ní orúkọ be mo dè máa ń fẹ́ràn sì orúkọ ìnagijẹ gan ni.

Mo máa ń kí àwọn ènìyàn ní àkókò mo máa fi ń kí wọn. Tóbá yẹ́ kí àkókò àárọ̀, màá kí wọ́n ní ẹ káàárọ̀. Tóbá jẹ́ tó ṣán ni, màá kí wọ́n ẹ káàṣán. Tóbá yẹ kí ti ìrọ̀lẹ́ lẹ̀, màá kí wọ́n ẹ kú ìyálẹ́ ta. Tóbá yẹ kí ta lẹ́ lẹ̀, màá kí wọ́n ẹ káalẹ́. Ó dẹ̀ ní bí mo ṣe ń ṣe àpọ́nlé. Ẹni tó bá ti jẹ́ séètì mi tó jẹ́ tá jọ jẹ́ ẹgbẹ́, èmi máa lo "o" fún un. Èyí tí ó bá jù mí lọ, màá lo "ẹ́" fún un. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá, mo máa ń fún àwọn ènìyàn ní àpọ́nlé.

Mo fẹ́ kọ́ nípa ẹ̀kọ́ fóònù tuntun ṣe, ṣùgbọ́n ohun tó ń yá ni yẹn ní àwùjọ, kò sí ẹni tí ò kí ń lo fóònù lọ́wọ́ yìí. Ọmọdé àgbà ló ń lo fóònù lọ́wọ́ yìí. Mo fẹ́ mọ bó ṣe ń tún un ṣe, bó ṣe ń ṣe, kí emi náà kí ń wà, kí ń máa ṣe dáadáa, kí ń máa tún un ṣe, because ó jẹ́ ohun tí gbogbo aráàlú ń lò lọ́wọ́ yìí.

Mo jẹ́ ẹnìkan tó ní ìtẹríba fún àgbà tí mo dè máa ṣàpọ́nlé àwọn ọmọdé àgbà pẹ̀lú àwọn tó jù mi lọ. Ṣùgbọ́n abuku o dáa lára. Mo máa ń ṣàpọ́nlé akọ, abo, lóòrèkóòrè. Ṣùgbọ́n ẹni tí ó bá fún mi ní respect èmi na ó fún un padà. Ẹni tí ó bá pọ́n mi lé, èmi na ó pọ́n le padà. Ṣùgbọ́n mo máa ń jẹ́ kí àpọ́nlé mi kó pọ̀ dáadáa. Láwùjọ tí mo ń gbé gan wọ́n mọ̀ pé yes ní pé ó máa ń bọ̀bọ̀ fún àwọn àgbà. Wọ́n sì máa ń pọ́n mi lé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Nígbà ọ̀ginnitin nì mo máa ń wọ aṣọ òtútù yẹn. Kódà mo ní oríṣiríṣi ni mo rà fún ìgbà òtútù. Nígbà ọyẹ́ mi ò, nígbà, nígbà ooru máa pa wọ́n tìsíbi kan ni. To bá ti tó ìgbà ọyẹ́, ìgbà ọ̀ginnitin máa gbé e wọ, a sì máa dá a ní ara mi.

Mi ò fẹ́ràn láti máa kọrin rárá, nítorí ohùn mi kò dùn fún orin lọ títí. Nítorí ẹ mi ò ṣe fẹ́ràn láti máa kọ. Nítorí àwọn èèyàn tó bá ń kọrin tí mo bá ń rí wọn báyìí, aá! Ó máa ń wú mi, ó máa ń wú mi lórí. Nítorí pé ohùn mi ò dùn, kò jákèrè dáadáa ni mo ṣe fẹ́ràn láti máa kọrin.

Àwọn ètò ìdárayá tí ó máa ń wù mí láti lọ, bíi ká lọ sí cinema, ibi tí wọ́n ti ń ṣe awon oríṣiríṣi Yorùbá tí a sì máa ń kọ́ni lẹ́ẹ̀kan. Mo fẹ́ràn rẹ̀ gidi gan, because ó máa ń jẹ́ kí máa rí, kí máa mọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá, nípa ohun tí mi ò tíì gbọ́ nípa àṣà, èdè, ẹ̀kọ́, bó ṣe ń ṣe, bó ṣe ń kí ni, a máa fún mi ní òye. Mo fẹ́ràn láti máa lọ sí ibi ìdárayá dáadáa. Èyí ti ó bá ti e tì jẹ́ ti èdè Yorùbá, èdè abínibí wa, mo fẹ́ràn rẹ̀ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà lọ́pọ̀lọpọ̀ ìgbà because nígbà tí mò ń lọ sí ìlú kan, wọ́n ń pe ìlú yẹn ní ìlú lọ́kọja. Wọ́n ní kí n lọ bá ẹnìkan, wọ́n sì fún mi ní àtẹ̀jíṣẹ́, wọ́n kọ everything fún mi. Mo ṣe dé bẹ̀, ẹni tí mo ti bí lèrè ń ṣe ló júwe ibòmíràn fún mi, òun náà ò mọ̀ ọ̀nà kankan tó yẹ kó sọ fún mi pé à, òun ò mọ̀ bẹ ó, ń ṣe ló tú ṣì mí lọ́nà. Nijọ́ yẹn, ẹlẹ́ẹ̀kejì tí mo tú, irí tí mo tú rí níbi ẹlẹ́ẹ̀kejì ni pé ní pàtó ní kí n lọ bá àbúrò mi kan, àṣebí tó wà kò ti è jìnnà sí mi rárá. Mo wá rìnrìn Abuja, lọ Abuja. Mo ṣe rìnrìn láì mọ̀ kí nǹkan tí mo wá gan ò wà lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn ìrìn àjò tí mo ti rìn tí mo rí pé yes, ó jẹ́ tí mo ṣìnà náà niyẹn.

Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbàkúgbà tí ó bá wù mí. Igbà mí, ó ní ìta máa ń pè ní monkey pose ta mọ́ra ara bí mẹ́rin mẹ́ta, mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin, ìgbà mí méjì méjì. Ó tún máa ń ní nǹkan ta máa ń pè ní puku ta máa ń bá yẹn nà gbogbo ìgbà náà. But mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù because ah! Ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí n láàgùn dáadáa. Nígbà tí a bá gbá a tán, màá mọ̀ pé ogbára mi yóò nà. Even though kan, ó máa ń lé àwọn àìsàn kan kàn kúrò lára bí i ibà tí ó tẹ̀lé ogún jáde. Mo sì fẹ́ràn rẹ̀ jùlọ.

Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ń ṣe quiz tàbí nǹkan tó ń pè bí ẹ bá wa dà sí, mo máa ń pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo máa ń dà sí. Tútù máa ń fún mi ní ìwúyí because a máa ń kọ́ ẹ̀kọ́ lárabẹ́ dáadáa. Ihin tí ò bá yé yàn, òùn yé yàn. Kò sí béèyàn ó ṣe dá sí ètò yẹn. Bó ṣe ǹkan kan tàbí méjì, ọgbọ́n kan sí méjì, yóò kọ́ níbẹ̀ because ó máa ń ṣeni láǹfààní gan. A dẹ̀ máa kọ́ ní ẹ̀kọ́, ihin tí èèyàn ò bá mọ̀, a máa kọ́ ni. Mo fẹ́ràn rẹ̀ dáadáa ṣùgbọ́n ǹkan tó máa ń fàá nígbà míì ni pé mo lè má ní káàdì. Nǹkan tó ma ń fà tí mo se kì ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ńgbà míì ni.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Ó jẹ́ ohun kan tí mo máa fi ń gbọ́ óro. Tí wọ́n bá sọ̀rọ̀ sí mi, ohun mo fi ń gbọ. So ó dẹ̀ ṣe íwúlò fún mi dáadáa, ó dẹ̀ clẹ̀ar. Bí èèyàn bá wà ní ibi tó jìnnà tó bá sọ̀rọ̀, mo máa ń tètè bọ̀. Ṣùgbọ́n mo máa ń ṣe àtúnṣe sí mi ní gbogbo ìgbà.

Owó tí mò ń gbà kò dára tó, ṣùgbọ́n ó ṣan jú kí èèyàn má ṣiṣẹ́ kankan lọ. Bẹ́ẹ̀ni, because iye tí mò ń gbà ọhun naa ni mo fi ń jẹun. Pẹ̀lú àwọn ọmọ àti ìyàwó, tẹ́bí tára. So ó ń dí àwọn nǹkan púpọ̀, inú mi dẹ́dùn sí díẹ. But tí ì bá wá rí ìtọ́jú bẹ́ẹ̀ lọ, inú mi á dùn.

Mo fẹ́ràn ìgbà òwúrọ̀, mo fẹ́ràn ìgbà òwúrọ̀ gan an ju ìrọ̀lẹ́ lọ, ìgbà òwúrọ̀ Òun làa fi ń ṣiṣẹ́ jù, tí a bá jí lówúrọ̀ a o ṣe gbogbo nǹkan tí ẹ ká ṣe a o lọ síbi iṣẹ́, a bá ti sun ara yóò nà dáadáa. Ìgbà òwúrọ̀ ni mo fẹ́ràn jù ju ìrọ̀lẹ́ lọ.

Mo fẹ́ràn orin fújì gan an. Bí àwọn olórin bí Saheed òṣùpá, Ayinde Barrister, Muri thunder, Wasiu Ayinde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń fẹ́ràn orin wọn, mo fẹ́ràn orin wọn gan ju àwọn orin mìíràn lọ. Àwọn orin wọn a o máa ń kọ́ni lọ́gbọ́n. Àgàgà tí Saheed òṣùpá àti Muri thunder, á orin wọn a máa ń bá mi lára mu gidigidi gan. Ó ń kọ́ni lọ́gbọ́n gidigidi gan ni. Bẹ́ẹ̀ni ẹni tí ó bá ń gbọ orin wọn, á yóò mọ̀ pé yes ṣe yo tu yóò tú máa ń kọ́ èèyàn ní àwọn èdè èdè Yorùbá gidi, àwọn èdè tó ń sọ òde abínibí, yóò máa ń kọ́ni, mo máa fẹ́ràn orin wọn gidi gan ni. A tún wá ní àwọn olórin kan náà.

Mo máa ń wọ bàtà olókùn, èyí tó máa ń fi okùn dè bí i canvas. Ṣùgbọ́n mo fẹ́ràn ìmúra òyìnbó gidi gan. Canvas yẹn tí mo bá ti wọ pẹ̀lú socks, ó máa ń dúró lẹ́sẹ̀ mi dáadáa ju àwọn bàtà òmíràn lọ. But lekankan nígbà mi tí ó bá jẹ pe mo fẹ́ wọ aṣọ ìbílẹ̀, mo máa wọ shoe. Shoe yen o de gbodọ̀ ni ókùn, but eni to ba shoe tó bá ti ní okùn kò ṣe é wọ̀ pẹ̀lú aṣọ ìbílẹ̀ bí mo ṣe máa ń ṣe ni.

Nígbà tí ó kẹ́yìn tí mo gun, mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ah! Ó ti ṣe díẹ̀ ò. A ti máa tó bí ọdún mẹ́ta sẹ́yìn. A ti tó bí ọdún mẹ́ta sẹ́yìn. Nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí wọ́n rán ṣẹ́ pe ka lọ kó nkan nkan kan wá. Nígbà náà ni a jọ lọ. Àa à a ní àwọn ìdójúkọ púpọ̀ gan. Because kíni ẹrù yẹn náà ó pọ̀ gan. Ká tó gbe, ká tó ṣe, láti òwúrọ̀ kùtùkùtù la tí jì lọ, ká tó dé òru òru ọ̀gànjo là wọlé. Bí ago méjìlá, bí ago méjì òru la tó wọlé. Ìdójúkọ tí a rí lọ́nà ó pọ̀ gan. Ọkọ̀ tún bàjẹ́ sọ́nà. Gbogbo ẹ kò ṣe é má sọ. Wa dúpẹ́ fọ́ lọ̀run. Bí a gún lé ayo.

Èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀ bí kò ṣe ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá ayé àti òrun tó da oníkálùkù. Before, ìlànà Kristẹni mi, mo ní ìgbàgbọ́ nínu Ọlọ́run àṣẹ̀dá ayé. Ní pé ìgbàgbọ́ àtọwọ́dọ̀, èmi ò ní ìgbàgbọ́ tí ọ̀nà, mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run elédùmarè tó dá ayé àti ilẹ̀. Ibe ni mo fi ìgbàgbọ́ mi sí.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnìkan níbi iṣẹ́ mi rí. Ó ní ká jọ máa ṣiṣẹ́ ni. Ta bá ti ń tò kíní yen sẹ́yìn, a gbẹ̀yìn, ó máa lọ mú, a lọ má a ta síbi kan. Won wá roboya àwá méejejì là ń ṣe. Ǹì ìjọ̀kan mo ṣà ka mo rí pé ó ti gbé kiní yẹ́n lọ tóju e síbomi. Ìgbà tá a wá ṣíwọ́, mo wá rì tó ń gbé kiní yẹ́n lọ. Mo ṣe tu àṣírí ẹni ẹ̀, wọ́n ṣe lé e kúrò níbi iṣẹ́ nìyen.

Ní ọ̀sàǹsàn tí òòrùn bá ti mú dada, mo máa fẹ́ràn láti mu gaàrí pẹ̀lú omi tútù àti ẹran díndín tàbí ẹja. Ó máa ń bá mi lára mu gan tí bá ń mú ní ọ̀sàǹsàn. Mí bà máa ń rí ṣúgà kó kan mi, mo máa ń mú bẹ́ẹ̀ dáadáa tí mó sì máa ń gbádùn rẹ̀ lọ́san ọ̀sàn.

Ní ẹ̀kọ́ kan mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Nígbà tí iṣẹ́ bá pọ̀ tí àkókò tó fún wa láti parí iṣẹ́ yẹn tí ó bá ti kọjá, àwọn ọ̀gá wa máa bẹ̀ wá ní pé ká jọ ká ṣe bí i wákàtí méjì si, só that wọ́n máa fún wa ní owó àlékún nǹkan tí a ṣe, bó ṣe máa ń ṣe fún wa níbi iṣẹ́ nìyẹn. Nígbà mìí náà dẹ́ wá to jẹ́ kí iṣẹ́ tó bá fún wa kò ní tó àkókò yẹn. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa. Láàgò mẹ́fà la máa ń de ọjà wa, a ma bo dáadáa ṣé ẹnikẹ́ni ò ní dé bẹ̀, torí pé níbẹ̀ ni ibi ìta gbangba ni. Tí a bá ti bo, ó ní àwọn èèyàn tó máa ń ṣọ, tí a ma sọ̀wọ́ òṣù fún wọn. Ẹni tí kò bá ti di ọjà rẹ̀ dáadáa tí ó bá mu, òun ló mọ̀. Ẹni tí ó bá di ọjà rẹ̀, tí ó bá le lọ tú ọjà rẹ̀ lẹ́yìn, ẹni tó ń ṣọ bẹ, òun yóò sun òun náà sún.

Mo ma n ṣe ìtọ́jú èékánná mi tọwọ́ àti tẹ́sẹ̀ lóòrèkóòrè, mo ma n fi gé ní gbogbo ìgbà, a ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ méjì, mo máa gée, sé ó dẹ̀ máa jẹ́ pa ìmọ̀ tuntun tó pẹ̀lú máa mọ̀ títúntítún.

Ìgbéyàwó tí mo ṣe, ó láàárín gan ni o. Láàrin ọjọ́ bí mẹ́ta lọ́ fi po inú, lọ́ fi se ounje, fi dáná, lọ́ fi jẹun. Láti ọjọ́ jímọ̀ tí jọjọ́ sọ́ndè ni ó láàrin jíjìkódà àwọn ọlọ́gbọ́n, àwọn ọmọ ọwá, àyàntọ̀kẹ́, àyàntọ̀bọ́n ọlọ́wọ́ àjẹùn.